Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣẹ́. Nítorí èyí dúró bí àmì ìdánimọ̀ ní ibi iṣẹ́ mi, èyí tí a máa ń mú káàkiri sínú ìpele ọwọ́ wa àbí kí a gbé kọ́rùn. Bẹ́ẹ̀ni, mo máa ń lo káàdì iṣẹ́ mi nígbà gbogbo.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba nítorí pé ó dára ó sì sùnwon. Èyí a máa jẹ́ kí àwọn ènìyàn mọ̀ nípa iṣẹ́ wa dáradára. A sì tún máa mú oníbàárà tuntun wá. Nitòrí náà ni mo ṣe fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Mo sì máa ń ṣiṣẹ́ ìta gbangba dáradára.

Data tí mo máa ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀ a máa tó gígi méje. Nítorí gíga kan ọjọ́ kan òun ni mò ń lò. Nítorí náà ìwọ̀n data tí mò ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀ a máa tó gígi méje. Ìyá sì máa ń kó mi lówó lọ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n mo ní láti ṣí i, n lí fi ṣe àwọn ohun tí mo fẹ́ ṣe lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi.

Mi ò ní ọkọ̀, nítorí náà mi ò kí ń ra epo sọ́kọ̀. Ènìyàn tó bá ní ọkọ̀ òun ló máa ń ra epo. Mi ò lè ṣàì ní ọkọ̀ kí ń ra epo, ṣùgbọ́n mo máa ń ra epo sínú ẹ̀rọ amúnáwá mi. Ṣùgbọ́n tí mo bá lówó lọ́wọ́ láìpẹ́ jọjọ, mo máa ra ọkọ̀ tuntun nítorí mo nílò rẹ̀ gidigidi gan-an.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó dára fún ìlera. Nítorí náà, mo pa oúnjẹ mi mọ́ gidigidi gan-an ni. Mo sì máa ń jẹ èyí tó ṣe dídára fún ìlera ara mi. Oúnjẹ dídára ni mo máa ń jẹ. Ó dára láti máa jẹ oúnjẹ èyí tó ṣe dára fún ìlera ẹni. Kò dára láti jẹ oúnjẹ tó máa ṣe àkóbá fún ìlera.